Ìgbà tí mo máa ń fọ aṣọ, hmm, oh, ẹe bí, ẹ́ẹ̀mẹjì lọ́sẹ̀ ni mo máa ń fọ aṣọ. Torí mi kí n fi bẹ́ẹ̀ ráyè. Mo máa ń fọ aṣọ ní ọjọ́rú àbí Àlàmísì. Ṣùgbọ́n ọjọ́ àbámẹ́ta gangan ni mo n màá kó gbogbo aṣọ jáde tí màá fọ aṣọ, aṣọ busunmi òó, oríṣìíríṣìí báyen, màá kó gbogbo aṣọ jáde ní ọjọ́ àbámẹ́ta ko tọ́ di ọjọ́ sínmi. Kí má ba-- ṣùgbọ́n tí mo bá ti ráyè ní ọjọ́ àbámẹ́ta náà, mo máa fọso lọ́jọ́, fọ aṣọ lọ́jọ́ isínmi náà. Ki sé boyà mo ní ayẹyẹ kan tí mo n lọ lọ́jọ́ àbámẹ́ta òó, èyí tí sọ pé ọjọ́ ọ̀sínmi màá fọṣọ ni. Màá dé fàṣọ mi lọ́jọ́ isínmi ṣùgbọ́n ọjọ́rú àbí ọjọ́, ẹm, ọjọ́bọ̀ àbí Àlàmísì ni mo máa n fọ aṣọ. Ìyẹn ni àárín ọ̀sẹ̀. Màá kan sàre kó aṣọ yẹn jáde, mo máa n tètè dé díẹ̀ ngbáyen. Aago mẹ́rin ni mo máa dé. Tí n bá ti dé mà sáré kó jáde, mà sáré fọ. Mi ò fẹ́ràn kí aṣọ mi kó máa pọ̀ jù nítorí tí aso bá ti pọ̀ jù fún mi, ó máa sú mi. Idi níyẹn tí mo ti máa ń fọṣọ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Ìgbá mi náà ó de le je ẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ tí màá tí bá rí pé mo ti ṣèṣì lo aṣọ, boyà mo tí duro lòdindi ọ̀sẹ̀ kan tí mi ò fọ aṣọ, aṣọ yẹn ti wá pọ̀. Mi ò fẹ́ràn láti máa fo aṣọ tó bá pọ̀, màá gẹ́ sí kéé, kéé, kéé, kéé, kéé tí màá fi, tí màá fi fọ tán ní ẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹ́ẹ̀mejì, ó kéré tán ẹ́ẹ̀mejì, ó pọ̀ jù ẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀, ó pọ̀ jù àríruéẹ̀rì ẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Màá n rí àwọn ẹlòmíràn tó máa ń ní háà, ojú ojoọ́jumọ́ ni, àbọ̀jọ́ méjì méjì lè mi fọṣọ o. À! Wọ́n kí ló dé? Aṣọ mélòó lẹ́ẹ̀ n lo tòtò bẹ́. Ẹ́ẹ̀rẹ̀, à kílé n fọ̀. Kí ló dé gangan sé aṣọ méjì lẹ́ n wo lójúmọ́ ni? Ẹ̀mi ò fẹ́ wàhálà fáyé mi járe. Mi ò fẹ́ràn wàhálà. Ẹ́ẹ̀mejì ni o. Ọjọ́rú àbí ọjọ́ Àlàmísì àti àbámẹ́ta ìgbá mi o lè di ọjọ́ isínmi. Aṣọ díẹ̀ o lè jẹ́ bí i ṣòkòtò méji mẹ́ta, aṣọ méjì, ẹwù méjì, ṣòkòtò mẹ́ta, ẹ́ẹ̀, àti bí i aṣọ, aṣọ busunmi tí màá rorà kó jáde tí màá fọ̀ báyen. Bí o bá di ọjọ́ àbámẹ́ta, ó lè jẹ́ pé máa tun ti wọ bí i boya bí, ẹwù mẹ́ta, àwọ̀tẹ́lẹ̀, boya bí mẹ́rin nítorí àwọ̀tẹ́lẹ̀ kan fọjú ọ̀kan ni mo máa ṣe. Bí n bá ti wọ àwọ̀tẹ́lẹ̀ boya bí mẹ́rin àti ṣòkòtò mẹ́ta náà, màá túfọ̀ iyẹn náà nítorí ọwọ́ ni mo fi ń fo aṣọ mi, mi ní ẹ̀rọ fọṣọ. Mi o níyẹn. Ọwọ́ ni màá kó já, màá fi kò, màá fi fo aṣọ mi tí màá gbó, tí màá gbó dáadáa tí ma fi oṣẹ́ ṣi ti gbogbo e máa maa hó ti. Maa ṣà lóòrùn, oorun ó pa. Ọwọ́ ni màá gbó, tí màá fo aṣọ mi. Idi níyẹn ti mi ò lè jẹ́ kí aṣọ mi pọ́ n lẹ̀ púpọ̀ tí màá fi bẹ̀re si ní fọ. Mi ò dè fẹ́ràn ìdọ̀tí. Mo máa ń fọ aṣọ mi ẹ́ẹ̀mejì lọ́sẹ̀ tí ó ti tó mi. Ti mo bá ti parí nirọ̀lẹ́ẹ̀ yen, màá ṣáà nkan mi, màá ka wọlé tó bá ti gbẹ. Tó bá di ọjọ́ àbámẹ́ta naa tí n bà ṣe siṣẹ́ ilẹ́ tàn, ko aṣọ sita, màá gbó, màá fọ̀. Bi mo se máa n rorá n fọ aṣọ mi ní ye o, ní, bóyá ẹ́ẹ̀mejì lọ́sẹ̀ o àbí ẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀, ó pọ̀ ju ẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀, ó kéré tán, ó kéré tán àríruẹ̀rì, mi wà ráyé. Màá sì fọṣọ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ nítorí mi ò lè máa wò kí aṣọ mi kó wá dọ̀tí kó wá, kí aṣọ dọ̀tí wá kúnlẹ̀. Rárá, mi ò fẹ́ràn ìdọ̀tí rárá. Idi níyẹn. Hmm, mi, ààrẹ, bí i ọwọ́ ìrọ̀lẹ́ ni mò de máa ń fọ ní ọjọ́ Àlàmísì. Ẹ́ẹ̀, ọwọ́ àárọ̀ ni màá ń fọ lọ́jọ́ àbámẹ́ta àbí ọjọ́ ọ̀sínmi lọ́wọ́ àárọ̀ nítorí màá tètè dé láti ilé ìjọsìn. Hmm, ẹ́ẹ̀mejì mo máa ń fọṣọ ní ọ̀sẹ̀. Ní, ẹ́ẹ̀, ọ̀ṣan ni mo màá ń fọ ní ọjọ́ Àlàmísì àbọ̀ ọjọ́rú. Àárọ̀ ni màá ń fọ lọ́jọ́ àbámẹ́ta àti ọjọ́ ọ̀sínmi. Bó ṣe lọ ni ẹ́.

Ehn, ṣé mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? A, níbi iṣẹ́ mi, ìlànà àti àkọsílẹ̀ wà bí a ṣe máa ń bá òṣìṣẹ́ kọ̀ọ̀kan ṣiṣẹ́. Ó yàtọ̀ sí bí a ṣe máa ń bá àwọn òṣìṣẹ́ bí a ṣe máa ń bá àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́. Bí a ṣe máa ń bá òṣìṣẹ́ kọ̀ọ̀kan ṣiṣẹ́ yàtọ̀ sí ra wọn. Kò kí n ṣe bákan náà la ṣe máa ń bá àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́. Ìlànà àti àkọsílẹ̀ wà fún àwọn òṣìṣẹ́ mi. Ó sì jẹ́ pé lẹ́yìn ọdún tí a bá wo iṣẹ́ tí wọ́n ṣe tó bá kún jú òṣùwọ̀n, a máa bá wọn fi iye kan kún owó oṣù wọn. Báyìí ló dẹ̀ ṣe máa lọ ní ọdún méjì méjì. Ṣùgbọ́n lẹ́yìn ọdún, àfikún díẹ̀ díẹ̀ wà àti àwọn ẹ̀bùn kọ̀ọ̀kan tí a máa ń fún àwọn òṣìṣẹ́. Ṣùgbọ́n bí mo ṣe sọ tẹ́lẹ̀, ó yàtọ̀ síra wọn. Àwọn òṣìṣẹ́ mi wà tó jẹ́ pé tí a bá rí pé ààyè fún ìgbéga ti yọ, tí a bá ti gbé ìwọ̀n ga lẹ́nu, lẹ́nu iṣẹ́ wọn ni a tó máa fi owó kún owó, owó oṣù wọn. La tó máa fi owó kún fún wọn ni owó àfikún. Kò kí n ṣe pé a máa máa jẹ́ kí owó ta wọn máa kó máa gbèrú sí bí ló, ló ọdọọdún. Kò kí n ṣe pé a máa jẹ́ kó wọn máa máa gbèrú sí lọ́dọọdún. Àwọn mi dè wá to jẹ́ pé ọdọọdún lówo wọn máa máa fò ṣí ta máa máa fún wọn ní àfikún. Ṣùgbọ́n fún gbogbo òṣìṣẹ́ ni wọ́n máa ń gba ẹ̀bùn ẹ̀yìn ọdún lórí ẹ̀bùn Kérésì. Àwọn òṣìṣẹ́ mi dẹ́ wá sì jẹ́ pé oṣooṣù ni àwọn ń gba àfikún ní owó oṣù wọn. Oṣooṣù náà ń gba àfikún ní owó oṣù wọn. BÓ sìe jẹ́ pé àfikún yẹn ò pọ̀ rárá, rárá, rárá, rárá. Ṣùgbọ́n àfikún ni àfikún jẹ́. Kò sí ẹni tí ó máa gbọ́ pé wọ́n fẹ́ fi kún owó ẹ̀ tí ó máa ní, "À ẹ má fìkún owó mi, àbí nǹkan, àbí nǹkan." Mo fẹ́, àfẹ́ àfikún òbótilẹ̀, òbókéré mọ́. Àfikún kéékèèké ni ti àwọn olóṣooṣù yẹn. A mọ pé nǹkan tó kéékèèké, tó kéré lónìí náà ló máa pọ̀ lọ́la. Ìdí nìyẹn. Oníkálukú àwọn òṣìṣẹ́ wa bó bá ṣe ń ṣiṣẹ́ sí ni àfikún wọn ṣe máa, ló ṣe máa ń pọ̀ sí. Àti bí a ṣe máa ń bá wọn lò. Àwọn òṣìṣẹ́ wa gbà, gbà, gbà, gbà, gbà. Àwọn ń gba àfikún dáadáa. Lọ́dọọdún ni àfikún ta wọ́n sì a máa ń jẹ́ ṣá. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ wá tó kéré jù oṣooṣù la wọ́n máa ń gba àfikún. Mọ̀ pe àwọn òṣìṣẹ́ tó kéré jù yẹn ni ó máa ń ṣiṣẹ́ jù. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ wá tó tóbi, àwọn ló ń ṣiṣẹ́ tí ilé iṣẹ́ wa fi ń lọ síwájú. Àwọn ló ń gbé àwọn táa ń bá ṣiṣẹ́ wá. Gbo àwọn òṣìṣẹ́ wá tó kéré, àwọn gẹ́gẹ́ ló ń ṣiṣẹ́. Àwọn ló ń ṣiṣẹ́ jù, níta fi máa ń mú owó, níta fi máa ń fi àfikún fún owó oṣù wọn ní oṣooṣù nìyẹn. Tí àwọn èyí tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ àgbà wa, ọdọọdún ni a máa ń fi kún owó oṣú ta wọ́n. Ìdí nìyẹn. Àwọn òṣìṣẹ́ kan mìíràn jẹ́ wá sì jẹ́ pé àwọn ò kí ń gba àfikún rárá. Jẹ́ pé iye tí a bá ti jọ sọ níbi ìlànà àti ìlànà àti àkọsílẹ̀, àwọn náà ni wọ́n máa ń gba títí, títí, títí, títí, títí, tí wọ́n fi máa ń fi ilé iṣẹ́ wa sílẹ̀. Àbí tó bá, tó bá gbé àtẹ̀gùn, tó bá lọ sókèsì, boya, àwa jẹ́ kí wọ́n lọ sí ìpele tó kàn. Bí ẹni tó wà ní ìpele yẹn, ó ti fi iṣẹ́ sílẹ̀ àbí ó gbá iyọ̀ndà ni owó oṣù ta wọ́n náà máa, ó máa gba àfikún. Ṣùgbọ́n tí kò bá sí yẹn, àwọn yen ó kì í gba àfikún. Láti ká di gbogbo ẹlẹ́. Ìpele mẹ́ta ni àwọn òṣìṣ, àwọn báwọn òṣìṣẹ́ mi ṣe máa ń gba àfikún. Àwọn kan wà oṣooṣù náà ń gba àfikún. Ó dẹ́ẹ̀kì àfikún ta wọ́n kéré jọjọ, jọjọ. Àwọn kan wà wọn kì í gba àfikún rárá, rárá, rárá, àfi tó bá gun òkè si ní ilé iṣẹ́. Àwọn kan dè wá sì jẹ́ pé ọdọọdún ni wọ́n ń gba àfikún. Àwọn yẹn ni àwọn àgbà. Ṣì jẹ́ pé àwọn ẹ́ ti wà ní ilé iṣẹ́ ti pẹ́, ti pẹ́, wọ́n ti gbajúmọ̀ dá ilé iṣẹ́ lẹ́gan. Àwọn yẹ́n ni wọ́n máa ń gba àfikún ní ọdọọdún. Bí àwọn, mo sì máa ń ṣe, ṣe àfikún fún, mo sì máa ń fún àwọn òṣìṣẹ́ mi ni owó àfikún yẹn.

Ẹni tí mo máa ń fà ṣọ bóra bóra tí máa ti fẹ́ sùn. Idahun ṣòkì bẹ́ẹ̀, ìdáhùn tó gùn, kò sí bí mo ṣe lè sùn láì fà ṣọ bóra bóra tí mo bá ti fẹ́ sùn. Kò sí orún o kànnì wa ni. Ó máa máa ṣe mí bíi pé ara mi ṣe sílẹ̀. Ó máa máa ṣe mí bíi pé nǹkan ń bẹ wá bo orí ara mi. Tìẹ̀ sí mi mi ṣe ní fi aṣọ búra búra. Mo máa ṣa fi aṣo ibora bora nì. Tí kò bá sí aṣọ ibóra, orin ò ní wá. Kò sí bí mo ṣe fẹ́ sùn. Kò sí bí mo ṣe sùn lálẹ́. Kò sí bí mo ṣe sùn lọ́sàn-án bí mo bá fà ṣọ bóra. Kò sí bí orun òún ṣe fẹ́ mú, mo kí tó rú bá ti mú sí ẹ̀dẹ̀ ní amuletutu. Ààyè wà kékeré má fá ṣọ búra, tìẹ̀ tún máa jẹ́ kí ohun tó máa mú yìí kó lọlẹ̀ díẹ̀. Eh, tí mi bá, tí èmi ò bá fà ṣọ búra mi tún ní lè sùn. Borí yẹn ṣe lọlẹ̀ díẹ̀, ó tẹ́ mi lọ́run. Kí n wa máa sùn aagun ní abẹ́ aṣọ ibóra. Ju kí n wa má fá ṣọ bóra lọ ní bá ti fẹ́ sùn. Èmi kò sí bí mo ti fẹ́ sùn, èyí tìẹ̀ tí ìrírí náà ló pé mo ti sùn láti ìgbà tí mo ti gbọ́ń jú ò. Láti ìgbà tí mo ti gbọ́ń jú ò, mo rò pé mo ti sùn láì fà ṣọ bóra. Láì fi aṣọ ibóra bóra, òun mi ò rò pé ó ti ẹ̀wọ̀ kùrá rárá, rárá, rárá. Tóbá yẹ kó ti ẹ̀ ti wáyé gan, pé ọjọ́ yẹn wà aiṣán ṣe mí ò, mo á gbàbẹ́ ò, mo wá sùn láìmọ̀ kí ohun tìẹ̀ tí ń bọ̀. Kíni mi fi ní fà ṣọ bóra. Ṣùgbọ́n tó bá yí pé fúnra mi, mo tẹ́ ara mi sílẹ̀ tí mo lọ sùn. Màá fà ṣọ bóra kán, ọjọ́ kan tìẹ̀ wá lé e pé. Mo rin ìrìnàjò ni. Ìgbà tí mo wá dé ibi tí mo ti, tí mo ti mo lọ, èmi o bàá rantí mú aṣọ, aṣọ búra mi dání. Bí tí mo dẹ̀ ń lọ yìí, èmi fẹ́ràn, èmi jẹ́ ẹni tí ó má ń tijú. Èmi ò mọ bí mo ti fẹ́ lọ béere lọ́wọ́ wọ̀n pẹ á. Ẹ jọ ṣàánù mi ẹ fún mi láṣọ bóra ó, kí ẹ̀ fi bóra kí n tó sùn. Mo máa ò pé àsúyé. Pé ọmọkùnrin ni mí náà. Mo yẹ kí gbogbo àwọn kíní lè máa, lè máa dín mi lọ́wọ́ láti sùn. Mo máa ń wá òun. Kò, títí tó fi di aago méjì lóru. Èmi rí nǹkan tí ó ń je ọrùn, ojú mi dá wáì. Gbogbo ẹ wá, gbogbo nǹkan tí mo rí mo wá ń rí dáadáa. Èyí tí jẹ́ pé má ràlẹ́ ni, èmi tí jẹ́ pé ká tó sọ ká tó wí aago mẹ́wàá bá ẹ mo ti sùn. Mo wá ń lajú lè lá aago méjìlà, aago kan. Hmm. Àwọn òdẹ̀ tí tètè sanwó sí lọ́kàn ilẹ̀kùn yara wọ́n nìyẹn pé ẹ̀jọ̀ máa ṣàánù mi. Ẹ bá òun fà ṣọ ibora. Ó ní "áà, mo dẹ̀ fẹ́ fún ẹ láṣọ ibora, mo ti gba gbé ní o. Ìyá rẹ ti sọ fún mi pé tó bá ti rà ṣọ bora o lè sùn." Òǹkọ mi bẹ́ẹ̀ ni o. Mo ní "à, mo ti sùn láti ìgbà yìí, mo rò pé ó ti sùn, bó ti, bó ti sùn ó ra gidi." Mo ní "à, mi ri òrun sùn o." Ṣé ni mo kọ yí kí ri lórí, lórí ibùsun. Kò sí, ó ti bá fà ṣọ búra. Ṣùgbọ́n ìyá mi wá máa ń sọ fún mi pé ní ìgbà tí mo kére ni wọ́n ò bá fà ṣọ bora mi lára, wọn bá máa fà ṣọ búra mi lára pé mi ò lè rúnra. Màá, màá kán sùn náà ni. Àbí tí mo bá fẹ́ jí tọ̀, èmi máa bẹ̀rẹ̀ sí ní máa sunkún. Ṣùgbọ́n àti ìgbà tí èmi ti gbọ́ń jú ò, pé pé aṣọ búra ló máa ń po irun wá fún mi ni. Tí èmi bá ṣe rí aṣọ, èmi máa fi búra bá ẹ. Kò sí bó ṣe lè bu aṣọ yẹn kéré tó. Ẹ má ṣe mọ̀ pé mo ti fà ṣọ yìí búra. Ó ti tán, ó ti tán. Aṣọ yẹn lè kéré gan, kò sí ńkan kan tó kàn mí. Ẹ má ṣe mọ̀ pé à, mo ti fà ṣọ yìí bóra. Mo ti máa, máa rí òun sùn. Kí n kí n máa wá rí aṣọ kankan bora yìí ni wàhálà máa dé. Ní ju èyí, èyí, màá fi aṣọ búra ní gbogbo ìgbà tí màá ti fẹ́ sùn. Gbogbo ìgbà tí màá ti fẹ́ sùn ni mo máa ń fi aṣọ bóra. Mi ò lè sùn láì fi aṣọ bóra. Kò sí bí mo ti fẹ́ sùn láì fi aṣọ ibora bora nígbà tí màá fẹ́ sùn.